Rárá, mi ò tíì gun ọkọ̀ ojú omi rí, ṣùgbọ́n yóò wù mí kí ń gbìyànjú láti wọ̀ ọ́ nítorí wípé ó dára láti fi kọra torí agbègbè ibi tí mò ń gbé àwọn ọkọ̀ ojú omi náà wọn pọ̀ níbẹ̀ dáadáa.

Ehm, ní àkọ́kọ́ èdè pírótíìnì kò yé mi tó, àbí kí ẹ ní ìmọ̀ àpìpọ̀ rẹ̀ dáadáa láti lè gbìyànjú láti ṣe àlàyé tí ó jẹ́ bóyá pírótíìnì ni bọ́yá pìròtáìnì ni.

Bẹ́ẹ̀ni o, mo ti lọ sí ọ̀pọ̀lọpọ̀ òde rí. Bí a ti ń lọ sí òde ìgbéyàwó tó lárinrin, là ń lọ sí òde ìkómọjáde, là ń lọ sí àwọn òde ayẹyẹ lórísìírísìí.

Bẹ́ẹ̀ni o, mo fẹ́ràn láti máa lọ sí etíkun dáadáa. Kódà a máa ń lọ bẹ nígbà mí ní ẹ̀ẹ̀kọ̀kan nítorí pé ó súnmọ́ wa. Ó súnmọ́ sí ọ̀dọ̀ wa ní ibi tí à ń gbé. Àwọn afẹ́fẹ́ bẹ, wọ́n sì máa ń mú inú èèyàn dùn dáadáa.